Uhm, bẹ́ẹ̀ni, àwọn ojú òpó ayélujára tí mo ti lò ó pọ̀. So, mo wà ní ojú, eh, òpó ayélujára Facebook, níbi tí mo ti máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, tí mo ti máa ń tẹ àtẹ̀jíṣẹ́, tí mo ti máa ń wo àwọn fídíò kéékèèké, níbi tí mo tún ti máa ń bá àwọn tí mo ti máa ń rí àwọn ọ̀rẹ́ tùntùn sí. Mo wà ní ojú ayélujára WhatsApp náà. Ilé ìtẹ̀sími mo máa ń lò lọ́pọ̀ ìgbà nítorí pé ọmọ ilé ìwé ni mí. So tí wó bá ní àwọn nǹkàn kàn tí wọ́n fẹ́ tẹ̀ránṣẹ́ sí mi, bóyá yálà nípa, nípa ẹ̀kọ́ mi ni, láti bá mi sọ̀rọ̀, láti jẹ́ kí ń mọ̀ gbògbò, ẹ, àwọn nǹkan tí tó máa ṣe mí ní àǹfààní, mo máa ń lo WhatsApp láti fi bá ènìyàn sọ̀rọ̀ náà. So, mo wà ní Instagram náà. Níbẹ̀ yẹn náà, mò ń ṣe àwọn nǹkan one or two. So, nǹkan mélòó kan níbẹ̀. Mo ṣá, mo wà ní àwọn àdíṣẹ́yẹsára tó pọ̀ lórí sìírí sìí ṣá.

Hmm, ìgbà tí mo máa ń gé irun mi kò ní àkókò bẹ́ẹ̀ni. Mo fẹ́ le sọ pé kò ní àkókò, torí pé mo jẹ́ ẹni tí ó máa ń dá irun sí. Nítorí pé irun máa ń jẹ́ kí n rẹwà sí. Mo máa ń dá irun mi sí, nítorí pé ó máa ń mú mi wọjú. Àti wípé àwọn èèyàn máa ń sọ fún mi pé, mo máa ń dùn wò tí mo bá dá wọn sí. Yàtọ̀ sí pé kí n sọ pé mo fẹ́ máa gé irun mi. Nígbà mìíràn mo lè sọ pé láàrín ọ̀sẹ̀ méjì, mo lè sọ pé mo fẹ́ máa gé irun mi. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà kò kí ń wù mí tó. Àti wípé nípa kí ń máa lo owó, torí pé máa nílò láti san owó tí n bá fẹ́ gé irun mi. So èyí máa ń fà láti jẹ́ pé ó máa ń dín ìgbà tí mo máa ń gé irun mi kù nígbà mí. Ìgbà mí ṣì lẹ̀ lèyi wọ́n ti sọ fún mi ní ilé ìwé mi pé kí n gé irun mi. Nítorí pé bí mo ṣe gẹ̀ ẹ́ kò bójú mu. Wọ́n sọ pé kí n gé. Imi tùni ni pé boyá, mo máa ń gé irun mi nígbà mìíràn tí mo bá kan rò pé ó wù mí kí n gé irun mi wálẹ̀, ti mo máa ń gé irun mi bẹ́ẹ̀ náà. Nígbà mí, nígbà míì ṣì lẹ̀ lèyi tí mo bá ń jáde tí mò ń lọ sóde tó ṣe pàtàkì, mo tún lè gé irun mi. Bí mo bá rò pé mo fẹ́ jẹ́ kí wọ́n rí mi ní èèyàn tó gbayì, èèyàn tó wù yí, mo lè gé irun mi náà. So ìyin ùn náà tun wà n bẹ̀ pé kí n gé irun mi.

N lórí ìbéèrè eléyìí, mo jẹ́ ẹni tí ó máa ń yọ̀ mọ́ ènìyàn. Mo jẹ́ ẹni tí ó ń yọ̀ mọ́ ènìyàn, tori pe mo rí ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí a lè jọ ṣe arà wá ní àǹfààní. Lórí bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, ó ní onírúurú ó sì ní ẹ̀ka bí mo ṣe lè bá wọn ṣiṣẹ́. Ó ní ojú iṣẹ́ tí a lè jọ ṣe. Ìgbà kan sì wà tó se pé èmi àti àwọn ẹgbẹ́ mi a jọ gba iṣẹ́, iṣẹ́ẹ́, iṣẹ́ ẹ́, ká polówó ọjà. So iṣẹ́ yìí, ó gbanin lákòókò gan-an, kì í ṣe nǹkan tí ènìyàn kan lè ṣe. Nítorí ìdí náà, mo nílò láti bá wọn ṣiṣẹ́ papọ̀ láti lè tètè-- nítorí pé àwọn Yorùbá powè, wọ́n ní pé "kú isẹ́ ló n mú oriyá" láti lè tètè ṣe nǹkan náà, kó le tètè yá. A jọ ṣiṣẹ́ papọ̀ torí pé mo ní, mo nífẹ̀ẹ́ sí pé ẹni tí mo bá fẹ́ bá ṣiṣẹ́, ó jẹ ẹni tí ó lòótọ́ ó sì jẹ́ ẹni tí ó ń tẹpá mọ́ṣẹ́ tí kì í ṣe ìmẹ́lẹ́. Èyí jẹ́ àwọn nǹkan tó máa ń wù mí lórí. Láti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, mi ò ní wàhala kankan. Níwon igbà tí n bá tì mọ̀ pé àwọn ẹlẹgbẹ́ mi yi náà, wọ́n kì í ṣe ẹni tó ń ṣe ọ̀lẹ. Eléyìí máa ń wù mí ní orí púpọ̀ púpọ̀ láti lè bá wọn ṣe ohunkóhun, láti lè bá wọn ṣiṣẹ́ papọ̀, láti lè bá wọn kẹ́gbẹ́ papọ̀. Nítorí pé mo mọ̀ pé tí n bá bá àwọn akẹgbẹ́ mi ṣiṣẹ́, èmi mọ̀ dájúdájú pé iṣẹ́ náà yóò yọrí sí rere. Torí pé mo máa ń bá àwọn tó túnmọ̀ jù mí lọ ṣiṣẹ́ papọ̀. Torí pé mo mọ̀ pé èmi náà yóò mú àbáyọrí rere àti ìdàgbàsókè fún èmi náà. So mo máa ń bá wọn ṣiṣẹ́, a o jọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Yorùbá ṣe powè pé "iṣe òfé ò yá", ó gbọ́dọ̀ yọ owó o. Iṣẹ́ tí mo, tí a o bá jọ ṣe ó gbọ́dọ̀ yọ owó o. Kò gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ dándáwi, olóko ogbowó, ó gbọ́dọ̀ yọ owó gidi. Tó ṣe pé èmi náà ní bùkátà tí èmi náà fẹ́ gbọ́. So tí iṣẹ́ náà bá dáa, tó bá jẹ pé iṣẹ́ tí owó rẹ̀ tó ń yọ owó, èmi ò, mi, mi o kì í kọ̀. So mo máa bá wọn ṣiṣẹ́ papọ̀. Mo máa bá wọn ṣiṣẹ́ pápo-- kó jẹ́ iṣẹ́ olùkọ́, kó jẹ́ iṣẹ́ òwú, even kó jẹ́ alàgbàṣe. Kò sí nǹkan tó kàn mí, owó tó bá ti wà níbẹ̀, kú iṣẹ́ ló n mú oriyá. Màá bá àwọn àwọn akẹgbẹ́ mi, tó bá de jé pé èmi náà gba iṣẹ́, mo lè bá àwọn akẹgbẹ́ mi ká jọ ṣe àwọn iṣẹ́ náà papọ̀. So bí àwọn nǹkan yìí ṣe jẹ́ ní, mo jẹ́ ẹni tí kì í ṣe ọ̀lẹ. Mi o kì í ṣe ọ̀lẹ. So.